Office mi máa ń sí lágo mẹ́jọ láàárọ̀. Ago mẹ́jọ láàárọ̀ ni office mi máa ń ṣí. Tí mo bá sì ti dé office báyìí, mo máa ń wòye ago tí mo máa ń dé office. Igba mí à sì máa ń sí lágo mẹ́sàn. Ó ẹn, kì í ṣe dandan ká dé office lágo mẹ́jọ. So ìgbà mí ago mẹ́sàn la máa ń dé office.